Mi ṣe o fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà? Mi ò fi tara tara fẹ́ràn láti máa ra oúnjẹ ní ojú títì. Ehn kò sí ìdí kan pàtó bí kò ṣe pé mo fẹ́ràn ìmọ́tótó. Oúnjẹ tí o bá dé ṣojú mi.

Ṣé o ní gíláàsì òòrùn? Èmi ò ní gíláàsì òòrùn torí pé, ẹ, mo jẹ́ enikan tí ó máa ń tijú. Ní e kan kan tí mo ti gbìyànjú láti wọ̀, ó máa ń ṣe mi bi e ní pé èmi ni gbogbo èèyàn ń wò torí ẹ.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Èmi fẹ́ràn láti máa wo tẹlifíṣàn dáradára. Mo máa ń wo lọ́pọ̀lọ́pọ̀ ìgbà, pàápàá jùlọ ìgbà tí ó bá ní ètò pàtàkì tí mo fẹ́ràn, mo máa ń wo tẹlifíṣàn dáadáa.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Mo máa ń fẹ́ràn láti gbọ́ ìròyìn, àwọn ìròyìn lẹ́kun rẹrẹ tí ń bá wà nínú ọkọ̀ tàbí ẹ́ orin mo kò máa fi dára mi lára yá títí tí ma fi débí tí mò ń lọ.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Mo fẹ́ràn láti máa lo àkókò tó pọ̀ dáadáa pẹ̀lú ẹbí mi ní òwúrọ̀ àjọjẹun. Kán tó jáde, kóníká lukù tó lọ ibiṣẹ́ wọn, àwọn ọmọ á lọ ilé ìwé wọn, nigba ta ba de tú dé ní ọ̀sán, àtúnjọ jòkó jẹun.

Ṣé o fẹ́ràn jiyàn? Mi ò fẹ́ràn kí n máa jiyàn, torí mi kì í ṣe ẹni tó ní agbaja tó bẹ́ẹ̀ jẹ. Mo jẹ́ ẹnìkan tó ní ẹ̀mí sùúrù, mo de máa fẹ́ gbọ́ àlàyé ẹlòmíràn. Mi i fẹ́ràn kí n máa jiyàn rárá.

Ṣé o mọ bi a tí ń se oúnjẹ? Mo mọ ba tí ń se oúnjẹ dáradára, mo mọ ba tí ń se oríṣiríṣi oúnjẹ. Ìyá mi kọ́ mi nígbà tí mo wà ní èwe, èmi náà tuntun ra mi kọ̀ láti kí ma wo bá wọn tó mọ ṣe ń kọ èmi náà.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójojúmọ́? Mo máa ń fọ eyín mi ní ẹ̀ẹ̀méjì ní ojúmọ́. Má a kọ́kọ́ fọ ní àárọ̀ nígbà tí mo bá jí kí n tó jẹun, nígbà tó bá tún dalẹ́ kí n tó lọ sùn, mà á tútù fọ kí ó lè mọ́ tó tó.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ẹ́ lóòrèkóòrè. Nítorí miì kí ń ṣe ẹni tó nífẹ̀ẹ́ sí ariwo níhìn-ín lọ́hùn-ún. Mo máa ń fẹ́ràn kí agbègbè mi wà ní ìdákẹ́jẹ́ẹ́, kí gbogbo nǹkan kó dákẹ́ rọ́rọ́. Miì fẹ́ràn ariwo.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Mo máa ń gbìyànjú láti ṣe dọ́gba láàárín iṣẹ́ mi àti ìgbésí ayé mi. Mi ò fi iṣẹ́ mi ṣeré torí iṣẹ́ ni ògùnṣẹ́ mi sì fi ẹbí mi ṣeré. Torí àwọn ni ọjo ọ̀la mi, mo máa ń fi àkókò sílẹ̀ fún méjèèjì mi. Ǹjẹ́ kó kọlu ara wọn.

Ṣé o mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú? Rárá mii lè ní mo mọ̀ torí mi tí gbìyànjú ẹ́ rí. Fún di eyìí máa ní, rárá mi mọ bí a ṣe ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? A ti pẹ́ díẹ̀ tí mo ti lọ sí ilé oúnjẹ torí mi nífẹ́ sí ká máa ra oúnjẹ kiri ní ilé oúnjẹ. Mo fẹ́ràn láti máa se oúnjẹ mi nínú ilé mi kí n mọ gbogbo ohun tí mo fi ń ṣe torí ìmọ́tótó.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn ìgbà àsálẹ́ púpọ̀ púpọ̀ gan, torí lẹ́yìn teeyan bati ṣe wàhálà láàárọ̀ lọ́sàn-án, ìgbà alẹ́, ìgbà ìsinmi ni, ìgbà idákẹ́ rọ́rọ́, ìgbà tó ní láti ronú ohun tó ń ṣe ohun tó tún fẹ́ ṣe.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Mo fẹ́ràn láti má a ṣe iranlọ́wọ́ púpọ̀ púpọ̀ ṣùgbọ́n mo má a n ṣe bí agbára mi ṣe mọ̀ ni. Bí ẹni náà bá ṣe nílò ẹ̀sí ni mo ṣe má a ń ṣí ṣí, mi kì í ṣe ju agbára mi lọ.

Ìyàrá wò nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn ìyàrá ìdáná mi gidigidi gan. Nítorí mo jẹ́ ẹni tó nífẹẹ sí ká máa dáná lóore kóòrè. Mo fẹ́ràn ìyàrá ìdáná mi, mò ń máa ń fẹ́ kí n wà bẹ́ẹ̀ kí n ṣe orísìírísìí pẹ́bì rẹ̀.

Ṣo fẹ́ràn coffee tàbí tea? Mo ní ìfẹ́ sí coffee gidigidi. Ó ní adùn kan tó máa ń tún jáde sí mi ní ẹnu, ó sì ní bó ṣe máa ń ṣe ní ara mi. Mo nífẹ̀ẹ́ coffee ju tea lọ.

Ṣé o mọ bí a ti ń ya àwòrán? Mi lè ní mo mọ̀ bí a ti ń ya àwòrán bí àwọn tó kọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ ṣùgbọ́n mo lè yà á pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kí n tó sì rẹwà ṣùgbọ́n mi kò kó gẹ́gẹ́ bí iṣẹ́ mi.

Ṣé o máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá lọ ibi tí mi ò dé rí, tí ọ̀nà bá sì rú mi lójú, mo máa ń bèrè lọ́wọ́ àwọn tó bá wà ní tòsí mi kó fi ọ̀nà han mi, kí n má ba ṣìnà, kí n lè tú tèté dé ibi tí mò ń lọ.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú àwọn ẹbí mi tàbí ará, ṣùgbọ́n mi ò fẹ́ràn láti máa ṣe pẹ̀lú ará ita torí mi mọ̀ erongbà wọn tó n fi máa pè mí ní fídíò. Àfẹ́ni tí ó bá ti sọ fún mi pé òun o fi fídíò pè mí.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn. Dáadáa, mo màá n lọ ní ẹ̀ẹ̀mejì ní ọ̀sẹ̀. Mo fẹ́ràn láti máa lọ jọ́sìn pẹ̀lú àwọn ọ̀pọ̀ ènìyàn torí ibẹ̀ ni ayọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ń gbé. Inú mi máa ń dùn láti lọ ilé ìjọsìn.

Ṣo máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Mi kò fẹ́ràn láti máa mú àwọn ẹ̀rọ ìlera torí ní ìgbà púpọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà ó má a ń fẹ́lẹ́, ló má ń korò ní ẹnu, èmi ò sì fẹ́ràn nǹkan tó korò. Bí ó pọn dandan, mi ò ní mú ìyàfi tó bá pọn dandan.

Ṣo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Mi ò gbàgbọ́ púpọ̀ nínú ká máa wo ìràwọ̀, lóòótọ́ àwọn kan ní ó dára láti máa wo ìràwọ̀ kó lè bá a tọ́ni ṣọ́nà kó má baà ṣi eṣẹ̀ gbẹ́. Ṣùgbọ́n ní tèmi mi ò fi tara gbàgbọ́ nínú rẹ̀.

Ṣé o fẹ́ràn kíkọrin? Mo fẹ́ràn láti máa kọrin gidi gan. Láti ìgbà èwe mi wá ni mo ti máa ń kọrin, tó bẹ́ẹ̀ gẹ́ àwọn òbí mi wọ́n fi mí sí ẹgbẹ́ akọrin èwe títí tí mo sì fi dàgbà lágbà. Mo yẹn ń kọrin. Mo ń kọrin ní ilé ìjọsìn, mo ń kọrin nínú ilé.